Orí, nígbà tí orí bá ń fọ́ ni, èèyàn o ní ìmọ̀lára orí fífọ́. Nítorí pé orí fífọ́ jẹ́ ohun tí ó máa ń dùn ni, tí èèyàn tí kò sì ní lè ṣe àfiwé orí fífọ́. Nígbà tí orí bá ń fọ́ ni, a rí wípé ẹni tí orí ń fọ́ ni, yió máa ní ìmọ̀lára wípé orí ó ń fọ́. Nítorí pé orí fífọ́ ni, èèyàn yóò mọ̀ nígbà tí orí bá ti ń fọ́ ni, yíó máa dùn ẹni tí orí ń fọ́. Nítorí pé ẹni àwọn ọmọdé wọ́n ní, à! Orí ọ́ n dùn mí." Tàbí nígbà tí ènìyàn ti o bá tí jẹun, yóò ní, "à! Orí ó ń dùn òun." A lè wípé orí fífọ́ ni yóò jẹ́ a ìmọ̀lára wípé nígbà tí ènìyàn rẹ ẹni ọmọbìnrin fẹ́ bá ń ṣe àìsàn, ìtumọ̀ rẹ̀ ni wípé nígbà tí ẹlòmíràn tó bá ń ṣe àìsàn, orí yìí ó sì máa ń fọ́. Nígbà tí ẹlòmíràn tó bá ń ṣe àìsàn, ara yìí ó máa dùn.

Ìbọ̀, ibo ni o máa ń fẹ kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi, níbi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí nígbà tí èmi ti mo bá jáde lọ sí ibi iṣẹ́, màá fi pamọ́ sí abẹ inú pípé. Nígbà tí mo bá ń jáde, kọ́kọ́rọ́ mi nibi tí mo máa ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí. Nígbà mìíràn, màá sọ fún ẹni, ìyàwó mi wípé mo fi kọ́kọ́rọ́ mi sábẹ pípé. Mo gbé òrùlé mọ́lẹ̀. Ìgbà mìíràn, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí abẹ odó. Ìgbà mìíràn, màá fi kọ́kọ́rọ́ mi sí inú kọ́mbọ́ọ̀dù èyí tó wà ní ojú òde ní ìta gbangba. Ẹ rí i wípé ìgbà mìíràn tí mo bá ti ti ilẹ̀kùn, màá ń fi kọ́kọ́rọ́ mi pamọ́ sí ẹ̀yìn ilẹ̀kùn. Nítorí pé ilẹ̀kùn náà jẹ́ ilẹ̀kùn méje. Tí mo bá ti ti àkọ́kọ́, màá pa èkejì dé. Wọn sì fi pamọ́ sí ilẹ̀